Sọ fún wa nípa iṣu. Iṣu jẹ́ oúnjẹ kan tó jẹ́ wípé oríṣiríṣi oúnjẹ ni a tún lè fi ṣe. Èyí tí mo fi fẹ́ràn iṣu niyen nítorí òun nìkan ni oúnjẹ kan tí èèyàn lè fi ṣe àwọn oúnjẹ mìíràn. Ọ̀nà tó rọrùn jù láti je iṣu ni kí èèyàn bó iṣu, kí èèyàn gé sí wẹ́wẹ́, kí a sì fi sínú omi pẹ̀lú iyọ̀ díẹ̀, kí a sì gbẹ́ líná. Bí ó bá ti wá rọ̀, a lè fi jẹ ẹyin dídin àbí ka fi jẹ ata. Tí a tún lè dín iṣu náà ká tun fi jẹ ẹyin àbí ká fi jẹ ata. Báa gún iṣu, ti a bá dín iṣu, a lè gún iṣu ká fi jẹ ẹ̀fọ́ àti àwọn ọbẹ̀ bíi ẹ̀gúsí. Lẹ́yìn yẹn, a tún lè fi epo àti ata sínú ẹ̀ káàró papọ̀ kó di àsáró. A lè sa iṣu náà kó gbẹ kí a se wá lòó kó di èlùbọ́ ká fi ro àmàlà. Oríṣiríṣi oúnjẹ ló pọ̀ tí a lè fi iṣu nìkan ṣoṣo nínú iṣu nìkan àtiri ibi oúnjẹ márùn-ún mìíràn tó jáde lára rẹ̀. Ìkọ́kọrẹ́ náà tún jẹ́ ẹ̀yọ̀kan nínú wọn. Iṣú ò jẹ́ oúnjẹ tó máa ń kúnú èèyàn gan-an, ó jẹ oúnjẹ gidi ni tó ń kúnú èèyàn, a sì lè fi ṣe àwọn oúnjẹ mìíràn.

Ṣàlàyé òfin eré tí ò ń ṣe nígbà èwe. Nígbà tí mo wà ní kékeré, mó máa ń ṣeré bojúbojú pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Òfin rẹ̀ ó rọrùn díẹ̀. Ẹnìkan máa di ojú rẹ̀, ó sì máa kà á. Nígbà tí àwa ìyókù á bá lọ fi ara pamọ́, tí ẹni tó bá kọ́kọ́ rí tó bá gbámú, ìyẹn náà á bẹ̀rẹ̀ sí ní máa wa àwọn tó farapamọ́. Ẹni to ba tun ri, o ye ki o salo si ibi a ti bere ki o to mu ẹni na. Torí ẹni tó bá rí gbògbò wa ló máa ń ṣẹ́gun.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá, mi ò tíì ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá báyìí. Mo tii máa ronú láti fi orúkọ sílẹ̀ ṣùgbọ́n mo maa n ṣe eré ìdárayá nile tàbí kii rin nígbà tii mo bá ní àkókò. Síbẹ̀, mo fẹ́ gbìyànjú ilé ìdárayá lọ́jọ́ iwájú, pàápàá torí pé ó lè ràn mí lọ́wọ́ láti ní ìṣètò tó dára fún eré ìdárayá mi.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan, pàápàá jùlọ tí mo bá ní iṣẹ́ púpọ̀ tàbí mo ti jí láti òru tí mo ti ń ṣiṣẹ láti kùtùkùtù òwúrọ̀. Mi ò kí ń fẹ́ máa sùn lọ́sàn-án fákokò pípẹ́ torí pé tí mo bá sùn jù ó lè jẹ́ kí n lè má rọrùn sùn lálẹ́ tàbí kí n lè má sùn dáadáa lálẹ́. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń sinmi fún bí ogójì ìṣẹ́jú sí wákàtí kan. Lẹ́yìn náà mo máa ń, tíba tíwa jí, mo máa ń mu omi mo sì máa ń fojú mi mo sì máa ń padà sí ohun tí mò ń ṣe. Mo rí i pé oorun ọ̀sán kékeré ó máa ń ràn mí lọ́wọ́ láti tún ní agbára láti ṣiṣẹ kí n lè tẹ̀síwájú pẹ̀lú ọjọ́ mi.

Ṣàláyé bí o ṣe ń lọ sí ọ̀dọ̀ dókítà. Tí mo bá fẹ́ lọ sí ọ̀dọ̀ dókítà, mo máa ń kọ́kọ́ ṣe àdéhùn kí n tó lọ. Nígbà tí mo bá dé bẹ̀, mo máa ń sọ fún dókítà ohun tí ń ṣe mí àti ibi tí mo ti ń ríi ìlara yìí. Dókítà sì ń bèèrè àwọn ìbéèrè kan síi, wọn sì lè ṣe àyẹ̀wò láti mọ ohun tó ń fa ìṣòro náà. Tí ó bá dé yẹ́, wọ́n máa ń fún mi ní òògùn tàbí ìmọ̀ràn nípa ohun tí ó yẹ kí n ṣe. Mo sì máa ń tẹ̀lé ìtọ̀sọ́nà rẹ̀. Pápa tí ó bá ní kí n pàdá wá fún àyẹ̀wò mi. Lẹ́yìn yẹn, mo sì máa lọ fún àyẹ̀wò gbogbo ara lẹ́ẹ̀mejì lọdún.